Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ opọ̀ gidi gan. Èdè Spain ni èdè tó kù tí mo fẹ́ kọ́. Sé tó bá ṣi pé mo gbọ́ Spain nísinsìnyí, mio ni se program yìí.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí sórí cloud? A, èmi ò i ló cloud. A, google drive mo n lo. So, mi i fi fáìlì mi pamọ́ sórí cloud. Ó sì jẹ́ pé àwọn tán ní iPhone jù ni a máa ń fi fáìlì pamọ́ sórí cloud. But for me, mi ò rí fin fi pamọ́ síbẹ̀.

Ṣé o ní ọkọ̀? Mi ò ní ọkọ̀ torí pé ọkọ̀ jẹ́ ǹkan tó yẹ pé ẹni tó bá ní owó ló ra. Bí èmi sì ṣe wà yì èmi ò ní owó kankan torí pé sálàrì mi ò ka mi ò sì ní owó tí mo lè ná tí mo lè fi rọkọ̀. Àmọ́ tí mo bá rí owó tí ó tó bùayé a tó jẹ́ pé ó ṣe é tí mo lè fi ra mọ́tò, èmi ná ó ra mọ́tò. Kíni ó mumi ti nni gún mọ́tò?